Mo máa ń ṣètò owó iṣẹ́ dáradára. Bí mo bá ń ṣètò owó iṣẹ́, mo máa ń náà díẹ̀díẹ̀. Mo máa ń ṣètò owó iṣẹ́ dáadáa, kí mo lè bá mọ bí màá ṣe náwó, kí mo bá lè mọ̀, bí máa ń ṣe ṣètò owó sí i. Bí mo ṣe máa ń mọ̀, bí màá ṣe ṣètò owó dáradára. Bí mo ṣe maá ń ṣètò owó iṣẹ́, mo máa ń náà díẹ̀díẹ̀, kélékélé.

Mo mọ̀ bón ṣe ń se ẹ̀wà dáadáa. Oúnjẹ tí wò tí mo mọ̀ bá ṣe ń ṣe dáradára ni ẹ̀wà àti ìrẹsì. Bí mo ṣe máa ń ṣe ẹ̀wà ó yàtọ̀ sí tí gbogbo ẹ̀yàn máa ń ṣe. Mo fẹ́ràn láti máa jẹ ẹ̀wà púpọ̀. Ẹ̀wà dáa, mo sì fẹ́ kí ma máa bá ṣe ń ṣe dáadáa.

Irú bàtà tí mo máa ń wọ ni bàtà ńlá. Bàtà tí mo máa ń wọ, bàtà dáradára ni. Bàtà tí mo máa ń wọ, ó máa ń tóbi kò kéré. Bàtà tí mo máa ń wọ, ó máa ń rọ̀bọ̀ kì ń tirín. Bàtà tí mo máa ń wọ kì ń lẹ́pa. Bàtà tí mo máa ń wọ, bàtà dúdú tó ga sókè, tó wá kúrú mọ́lẹ̀. Bàtà tí mo máa ń wọ lójoójúmọ́ nìyẹn.